Ṣé o mọ̀ bí wọ́n ti ń tún nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n se ń tún nǹkan ṣe, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ni mo mọ bó ṣe ń tún ṣe. Ní ìgbà tí mo kéré, nígbà tá ndàgbà, nígbà tá wà nílé, tí nǹkan bá bàjẹ́ nínú ilé, àwọn bàbá wa àti àwọn ẹ̀gbọ́n wa, wọ́n máa ń kọ́ wa bí wọ́n ṣe máa ń tún ṣe, bí wọ́n ṣe máa ń tún ẹ̀rọ, bí wọ́n ṣe máa ń tún nǹkan tó wà nílé tó bàjẹ́. Láti ọ̀nà ọmọ kékeré, èmi ti ń kọ́ bó ṣe ń tún nǹkan ṣe tí nǹkan bá bàjẹ́ nínú ilé, tí nǹkan ò bá ṣiṣẹ́ dáadáa, bó ṣe yẹ kó ṣiṣẹ́, mo máa ń rí wọn tan máa ń tún wọ́n ṣe. Nígbà tí mo ń rí bó ṣe ń tún ṣe, mo máa ń kọ́ bó ṣe ń ṣe. Ní ìsìn tí mo ti wá dàgbà, mo máa, mo ti mọ bó ṣe ń tún nǹkan ṣe bí tí ẹ̀rọ kan bá bàjẹ́ nínú ilé tí kò bá ṣiṣẹ́ dáadáa tàbí kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́, mo ti mọ bó ṣe ń ṣe. Mo máa ń tún nǹkan ṣe tó bá bàjẹ́

Ní ìgbà wo lo kẹ́yìn lọ sí ilé ìwé? À, ó kẹ́yìn bí ọdún mẹ́ta tí mo lọ sí ilé ìwé. Ní ọdún mẹ́ta sẹ́yìn ni mo parí ẹ̀kọ́ gíga nínú ilé ìwé tí mo lọ ní Ibadan. Orúkọ ilé ìwé mi ni University of Ibadan. Ní ọdún tó kọjá bí ọdún mẹ́ta sẹ́yìn ni mo kẹ́kọ̀ọ́ tán. Ìgbà yẹn ló kẹ́yìn tí mo lọ sí ilé ìwé. Ọdún mẹ́ta ló kẹ́yìn tí mo lọ sí ilé ìwé. Nígbà tí mo parí ni mo jáde, ni mo lọ sí lọ wá iṣẹ́. Nígbà tí mo wá iṣẹ́, mo wá rí iṣẹ́. Nígbà tí mo bá rí iṣẹ́ ni mo wá bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Ó ti wá jíí dí ọdún mẹ́ta kẹ́yìn tí mo lọ sí ilé ìwé. Mo n ṣe ètò láti padà lọ sí ilé ìwé kí n lọ ṣe masters mi. Ìyẹn wà lọ́kàn mi máa ṣe. Tí mo bá ti ṣe tán láti, màá, màá padà lọ sí ilé ìwé.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn tẹ ṣe rí? Am, iṣẹ́ tá a ṣe kẹ́yìn ni iṣẹ́ tá a lọ ṣe ní ìlú Abeokuta. Nínú ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, a máa ń ránṣọ, aṣọ la máa ń rán fún àwọn èèyàn àti àwọn oníbàárà wa, a máa ń rán aṣọ fún wọn. Iṣẹ́ tá a ṣe kẹ́yìn ni oníbàárà wa tó fẹ́ ṣe ìgbéyàwó, wọ́n á fún wa ní ìṣe pé ká bá wọn rán gbogbo aṣọ tó máa lò fún ìgbéyàwó yẹn, ìgbéyàwó tó fẹ́ ṣe. Iṣẹ́ tá a ṣe kẹ́yìn nìyẹn. Ní ìgbà tí a gba iṣẹ́ yẹn, a ti ba àwọn oníbàárà sọ̀rọ̀, a ti sọ fún wọn èló tó máa san fún wa, a ti sọ àwọn ǹkan tá a máa ṣe fún wọn. Wọ́n ti ń fún wa ní staili tí wọ́n fẹ́, ǹkan tó fẹ́ kí a bá wọn rán wọ́n ti ń fi fún wa àti wá bá wọn sọ̀rọ̀. Ní ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ náà, a wá ṣe ìgbéyàwó. Bá ṣe máa bá wọn ṣiṣẹ́, bá ṣe máa parí iṣẹ́ yẹn, bá ṣe máa ṣe iṣẹ́ yẹn tó yẹ àti tó tọ́. A bá àwọn kan sọ̀rọ̀, a bí wọn lérè, a bẹ̀ wọ́n kó tó wá ṣọ́nà bí o yẹ ká ṣe ìrú iṣẹ́ tó fún àyè. Nítorí pé a ti ṣe ìgbéyàwó iṣẹ́ náà, a fẹ́ fún wọn ní ǹkan tó dá, a fẹ́ bá wọn ṣiṣẹ́ ǹkan tó dá.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré kan tó kéré ní ibi tí mo ti ń gbé. Mo ní ọgbà tí mo gbin àwọn nǹkan sí, kì í ṣe ọgbà tó tóbi. Ọgbà yẹn ó kéré, ó wà ní ilẹ̀kùn ilé mi. Ní ibẹ̀ ni mo gbin àwọn èso kan. Ko ko fi bẹ́ẹ̀ pọ̀ jù, kì í ṣe nǹkan tó pọ̀ jù, nǹkan kékeré nìkan la gbin síbẹ̀. Kì í ṣe ọgbà tó tóbi. Ilé, ẹkùn ilé ni ọgbà yẹn wà. Ọgbà kékeré ni, la ní nǹkan bí i èso, àwọn èso mímu àti àwọn èso tó máa ń mú àwọn kìnnìkan jáde. Àwọn nǹkan taa gbin ní ilẹ̀kùn ilé ni yẹ́n.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Mo máa ń ṣe ní òjòjúmọ́ tí n bá ti jí. Tí n bá ti jí làárọ̀, màá ń ṣe yoga. Ó jẹ́ nǹkan tó dáa fún èèyàn lára. Ó jẹ́ nǹkan tó dáa kí èèyàn máa ṣe. Kó máa ṣe àwọn exercise bíi yoga. Mo máa ń ṣe láàláàárọ̀. Àwọn dókítà ti sọ wípé ó dáa fún èèyàn lára kó máa ṣe àwọn exercise tó yẹ àti tó tọ́. Mo máa ń ṣe yoga nínú ilé mi tí n bá ti jí. Láàláàárọ̀, àárọ̀ kùtùkùtù tí n bá ti jí, mo máa ń ṣe yoga. Exercise tí mo máa ń ṣe nìyẹn láti ríi pé ara mi ó wà bó ṣe yẹ kó wà. Kò sí ǹkan tó ṣe mí, kò sí ǹkan tó dun mí. Mo fẹ́ràn láti máa ṣe yoga nítorí pé ó dáa fún èèyàn lára, ó dáa fún èèyàn lọ́kàn, ó sì dáa fún ẹ̀mí èèyàn kó máa ṣe yoga.

Ṣé o jẹ́ ènìyàn tí ó má n ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣètò ǹkan dáadáa. Mi ò fẹ́ kí n má a ṣe ǹkan tí mí ò ṣe tò fún, mi ò fẹ́ kí n má a ṣe ǹkan tí kò dáa rárá. Tí n bá fẹ́ ṣe ǹkan, mo má n ṣètò dáadáa. Mo ma n jẹ́ pé ǹkan tí mo fẹ́ ṣe, mo mọ̀ ṣẹ́ṣẹ. Mà a ṣe ètò àwọn ètò tó yẹ kí n ṣe, torí pé tí n bá ti ṣe tán, mo fẹ́ kí àwọn ènìyàn kó rí iṣẹ́ tí mo ṣe, ki wọ́n sọ pé iṣẹ́ yẹn dá-- ṣe, wípé wọ́n ṣe iṣẹ́ yẹn dáadáa. Mo má n ṣètò dáadáa, mà a ṣe ètò gidi gan. Gbogbo ǹkan tí mo fẹ́ ṣe mà a kọ́kọ́ kọ́ọ̀lẹ̀, mà a wá àwọn tó ti ṣe irú ǹkan yẹn rí, mà a bí wọn lérè, mà a sọ páà-- mà a sọ fún wọn ki won sọ fún mi bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Àwọn tó ní ìmọ̀ àti òye tó jù mí lọ, mà á pè wọ́n, mà a bí wọn lérè kan sọ fún mi bíwọ́n ṣe má a ń ṣe. Mo má n ṣètò dáadáa láti ṣe ǹkan tó yẹ kí n ṣe.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Tí ọ̀sẹ̀ bá parí, mo máa ń ńì etò àwọn ǹkan tí mo fẹ́ ṣe. Nítorí pé mo máa ń ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀, mo máa ń jáde láàrọ̀, mo máa ń padà ní alẹ́. Mi ò kí ń ráyè ṣe àwọn ǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń fi àwọn ǹkan náà títí di ìparí ọ̀sẹ̀. Mo má a ń ṣètò fún wọn, mo máa ń kọ, máa ń kọ sílẹ̀, máa ń kọ gbogbo ǹkan tí mo ní lọ́kàn láti ṣe. Tí ọ̀sẹ̀ bá ti parí, mo má a ń ṣe wọ́n. Nítorí pé mi ò kí ń lọ síbí iṣẹ́ ní ìparí ọ̀sẹ̀, mi ò kí ń ṣe nǹkan ní ìparí ọ̀sẹ̀. Àwọn nǹkan tí mo ti fi sílẹ̀ láàrin ọ̀sẹ̀ tí mi ò ṣe, mo má a ń ṣe wọ́n ní ìparí ọ̀sẹ̀. Mo má a ń ṣètò fún wọn, mo má a ń kọ́ wọn sílẹ̀. Mo má a ń fi sọ́kàn pé tí ọ̀sẹ̀ bá ti parí o, àwọn nǹkan tó yẹ kí n ṣe tí mi ò ráyè ṣe, mo má a ń ṣe wọ́n ní ìparí ọ̀sẹ̀

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Màá ń ṣe àwọn nǹkan díẹ̀ kí n tó sùn lálalẹ́. Tí mo bá ti padà wá sílé láti ibi iṣẹ́ tí mo ti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, àwọn nǹkan tó yẹ kí n ṣe láàárọ̀ tí mi ò ráyè ṣe, tí mo bá ti dé padà sílé ní alẹ́, màá ṣẹ̀ wọ́n. Tí mi ò bá ráyè gbálẹ̀ láàárọ̀, tí mo bá ti dé lálẹ́, màá gbá wọn, màá ṣe nǹkan tó yẹ kí n ṣe. Àwọn nǹkan pàtàkì tí, tí, kí n, tí máa ń ṣe níní kí n tó sùn ni pé màá ń ka ìwé, màá ń ka ìwé. Mo ní àwọn ìwé kan tí mo máa ń ka lálalẹ́ kí n tó sùn. Mo tún máa ń kọ́ àwọn nǹkan tí màá ṣe ní ọjọ́ kejì, mo máa ń kọ́ wọn sílẹ̀. Pé tí àárọ̀ bá ti dé, màá ṣe eléyi, màá ṣe eléyi, mo màá kọ́ nǹkan, gbogbo nǹkan tí màá ṣe ní ọjọ́ kejì, màá kọ́ wọn sílẹ̀ kí n tó sùn. Mo tún máa ń ka ìwé kí n tó sùn.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ àwọn ìbọ̀sẹ̀ tó, tó máa wọ ẹsẹ̀ mi dáadáa. Àwọn ìbọ̀sẹ̀ tó tóbi, àwọn ìbọ̀sẹ̀ tó gùn tó máa wà lórí ẹsẹ̀ mi. Àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ niyẹn, mo tún ní àwọn color tí mo fẹ́ràn láti máa wọ̀. Mi ò kí ń wọ gbogbo, gbogbo color tó wà. Mo ní àwọn colors tí mo fẹ́ràn láti máa wọ̀, àwọn colors ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀. N Máa ń fẹ́ràn àwọn ìbọ̀sẹ̀ tó bá gùn, to bá gùn dáadáa àti àwọn ìbọ̀sẹ̀ tó dá, tan ṣe dáadáa tí àwọn tó ṣe, tan ṣe dáadáa. Mo fẹ́ràn àwọn irú ìbọ̀sẹ̀ yẹn.

Báwo ni mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àwọn àkókò pẹ̀lú ẹbí àti ará. Mo máa ń ṣètò láti máa rí wọn fúnni ìgbà tó yẹ àti ìgbà tó tọ́. Kò ní dá kí ẹ̀yàn kan máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí kò ráyè fún ẹbí àti ará òun. Tí n bá ti ṣiṣẹ́, mo máa ń ráyè láti lọ bá àwọn ẹbí mi, kí n bá wọn sọ̀rọ̀, kí n rí wọn, kí n ká ní àkókó, kí n ní àkókò fún wọn. Torí pé a ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ fún gbogbo ìgbésí ayé wa. Ta bá ti ṣiṣẹ́ díẹ̀, ó yẹ ká ní àkókò fún ẹbí àti ará. Mo máa ń ní àkókò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo máa ń lọ sílé láti lọ rí àwọn ẹbí mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ ó jẹ́ àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí wọ́n kìí sanwó, àwọn iṣẹ́ tí wọ́n ò kí ń gba owó, mo ti ṣe rí. Àwọn iṣẹ́ yìí wọ́n máa ń ṣe láti kí èèyàn ní ìmọ̀ àti òye nípa iṣẹ́ náà. Irú àwọn iṣẹ́ yìí wọ́n ò kí ń fún èèyàn lówó, wọ́n ò kí ń sanwó fún wọn. Èèyàn máa ń ṣe láti ní ìmọ̀ àti láti ní òye bí wọ́n ṣe máa ń ṣe irú iṣẹ́ yen náà. Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn, àwọn ilé-iṣẹ́ tó máa ń ṣe nǹkan fún àwọn ọmọdé àti àwọn òpó. Mo ti ṣiṣẹ́, mo ti bá wọn ṣiṣẹ́ ọ̀fẹ́ tí wọ́n ò sanwó fún mi.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Tí mo bá fẹ́ lọ sí ibi tí mi ò lọ tẹ́lẹ̀, tí mo bá lọ síbẹ̀ fún ìgbà àkọ́kọ́, mo mà á ṣìná. Nítorí pé mi ò mọ ọ̀nà yẹn, mi ò lọ sí ibeyen rí, mò ń lọ síbẹ̀ fún ìgbà àkọ́kọ́. Tí mo bá ti ṣìná, mà á béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́nà kọ́ fi ọ̀nà hàn mí. Mà á béèrè lọ́wọ́ àwọn tó ń ta ǹkan, àwọn tó kọjá àti àwọn tó máa ń lo ọ̀kadà ṣiṣẹ́. Mà á bí wọn, mà á bí wọn kọ́ fún, kó sọ ọ̀nà fún mi. Mo ti ṣìná rí. Tí èèyàn bá lọ sí ibi tí ó lọ rí, tí ó ń lọ síbẹ̀ fún ìgbà àkọ́kọ́, ó máa ń ṣẹlẹ̀ pé èèyàn le ṣìná nítorí pé ò mọ àdúgbò yẹn dáadáa. Ó kàn ń lọ sí ibẹ̀ yẹn fún ìgbà àkọ́kọ́, máa ń ṣẹlẹ̀ pé ó, èèyàn le ṣìná. Mo ti ṣìná rí.

Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ni, orí, orí máa ń fọ́ mi. Tí mo bá ti ṣiṣẹ́ tó pọ̀ jù, tí mo bá ti ṣe nǹkan tí kò yẹ kí n ṣe, ó máa ń fọ́ mi. Tàbí ọjọ́ tí mi ò bá tètè jẹun, tí mi ò jẹun láàárọ̀, tí mo ò jẹ́ kó pẹ́ kí n tó jẹun, orí máa ń fọ́ mi. Tí mo bá ṣe ìdààmú, tí mo ṣe wàhálà, tí mo ń sáré lọ̀túnlọsọ sí i, orí náà máa ń fọ́ mi torí pé mo ti ṣiṣẹ́ jù, mo ti ṣe àwọn nǹkan tí ò yẹ kí n ṣe. Orí máa ń fọ́ mi tí mo bá ti ṣe iṣẹ́ tó pọ̀, tí, tí mo bá ṣe nǹkan tí kò yẹ kí n ṣe, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí orí bá fọ́ mi, màá máa ń lo òògùn láti, láti mú ìfọ́rí yẹn náà kúrò. Màá ń lo òògùn láti mú kúrò.

Báwo ni o ṣe máa ń mu àwọn ẹ̀rọ tuntun wá? A máa ń nu àwọn ẹ̀rọ tuntun wá láti ibi àwọn tó máa ń ta àwọn ọlọ́jà, àwọn tó wà lọ́jà tó ń ta irú ẹran ẹ. Àwọn nìkan ló máa ń ní ẹran ẹ tuntun tí wọ́n bá jáde lọ́jà. Àwọn ló máa ń kọ́kọ́ rí, àwọn ló máa ń kọ́kọ́ ní. Tí a bá nílò ẹ̀, a máa lọ bá wọn lọ́jà láti rà lọ́wọ́ wọn. A máa sanwó fún wọn. Tí a bá ti wá ra tán, a máa gbé ẹran yẹn tuntun, a bá gbé wá sílé. A máa lọ bá wọn ní ibi tí wọ́n máa ń tájà, tí wọ́n máa ń ta àwọn ẹran yẹn, a máa lọ bá wọn bẹ̀. Tí abá ti è wá bá wọn ń bẹ̀, à wá ràá lọ́wọ́ wọn, a wá pọn pada. Báyìí ni a sì máa ń rí àwọn ẹ̀rọ̀ tuntun.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń lo oríṣìíríṣìí ọ̀nà láti máa bá wọn sọ̀rọ̀. A máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ fóònù, a tún máa ń sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, a máa ń sọ̀rọ̀ nípa àwọn, aya ẹ̀rọ araaya bíi àjàrà bíi àṣá, a tún máa ń bá wọn sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀. A máa ń pé wọ́n, a máa ń bí wọ́n léèrè, a máa ń sọ fún wọn kó sọ fún wa àwọn ọ̀nà tó fẹ́ kí a máa bá wọn ṣiṣẹ́. A máa ń bèrè lọ́wọ́ wọn, a máa ń bá wọn sọ̀rọ̀ nínú ọ̀nà oríṣìíríṣìí. A tún máa ń ní àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé ìṣe wọn ó jẹ́ kí wọ́n máa gbé àwọn oníbàárà wa kó máa bá wọn sọ iṣẹ́ tí wọ́n máa ń ṣe níyẹn. Láti máa bá ilé iṣẹ́, bá ilé iṣẹ́, bá wọn sọ, bá wọn pé àwọn oníbàárà ilé iṣẹ́ kó wáa ń bá wọn sọro iṣẹ́ tó máa ń ṣe níyẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, àwọn iṣẹ́ tí a àṣerí, àwọn iṣẹ́ ta à ń ṣe fún ìgbà àkọ́kọ́? A máa ń ṣètò wọn dáadáa, a máa ń gbé àwọn-- a ní àwọn ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé ní ìgbà tí a fẹ́ ṣe àwọn iṣẹ́ àkọ́kọ́ ta à ń ṣe ni fún ìgbà àkọ́kọ́. Àwọn iṣẹ́ tí a àì tíì ṣe rí, a ní àwọn ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé. Gbogbo àwọn òṣìṣẹ́ tó máa ń, tó máa ń ṣiṣẹ́ lórí iṣẹ́ hàn, a máa pè wọ́n, a máa bá wọn sọ̀rọ̀. Gbogbo àwọn tó máa ṣe ǹkan àti òmíràn, a máa bá wọn sọ̀rọ̀. Ki won ní ìmọ̀, kan ní òye irú iṣẹ́ tó yẹ kó ṣe, a máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa nígbà tí a fẹ́ máa ń ṣe iṣẹ́ àkànṣe. Àwọn iṣẹ́ tí a ṣe tẹ́lẹ̀, ǹkan, àwọn iṣẹ́ ta a ń ṣe fún ìgbà àkọ́kọ́, a máa ń ṣe àwọn ètò tó pọ̀. A ní àwọn ìlànà àti ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé nígbà tí a fẹ́ ṣe iṣẹ́ àkànṣe. Àwọn iṣẹ́ tí a ṣe rí, àwọn iṣẹ́ tí a ṣe, tí a àì tíì ṣe tẹ́lẹ̀, a ní ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé láti ṣe wọ́n.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ ní ìgbàgbọ́ àwọn àtọwódówó. Nítorí pé kí àwọn òyìnbó tó dé, a ní bí a ṣe máa ń ṣe nǹkan wa, a ní bí a máa ń tọ́jú ara wa, a ní bí a ṣe máa ń kọ kan nǹkan, a ní àwọn ilé akẹ́kọ̀ọ́, a ní bí a ṣe máa ń ṣe nǹkan wa kí àwọn òyìnbó tó dé. A ní àṣà wa, a ní ìsìn wa, a ní nǹkan ta máa ń sìn, a ní àwọn nǹkan ta máa ń ṣe kí tó kí àwọn òyìnbó tó dé. Àwọn nǹkan náà máa ń ṣiṣẹ́. A ní ìgbàgbọ́ nínú wọn kí àwọn òyìnbó tó dé. Fún ìdí èyí ni wípé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwódówó.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Irú àlọ́ yìí ó dára kí, kí èèyàn máa gbọ́ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nítorí pé àwọn àlọ́ yìí won maa ń mú inú èèyàn dùn. Nítorí pé tí èèyàn bá gbọ́ àárín-ìn, àwọn àlọ́ apanilẹ́rìn-ín ó dá fún ìyàn lára. Àwọn dókítà náà ti sọ pé ó dára kí èèyàn máa rẹ́rìn-ín kí inú èèyàn kó máa dùn. Àwọn àlọ́ apanilẹ́rìn-ín mo fẹ́ràn, mo fẹ́ràn kí n máa gbọ́ wọn, kí n máa gbọ́ wọn lójoojúmọ́. Mo fẹ́ràn kí n máa gbọ́ wọn torí pé ó dá kí èèyàn máa rẹ́rìn-ín, kí inú èèyàn máa dùn. Tí èèyàn bá wà nílé tí kò ní ǹkan pàtàkì tó ń ṣe, àwọn àlọ́ apanilẹ́rìn-ín ó dára kí èèyàn máa fẹ́ràn rẹ̀ kó máa gbọ́ wọn.

Ṣé o mọ̀ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú? Láti da ọkọ̀ dúró ní ìdojúkojú ó ṣe nǹkan tí èèyàn gbọdọ̀ mọ bó ṣe ń ṣe dáadáa kí èèyàn tó tọ́ wò. Nítorí pé tí èèyàn bá ṣe àṣìṣe, ìjàmbá máa ṣẹlẹ̀. Ah, tí ìjàmbá bá ṣẹlẹ̀, ó lè, ó lè wá ṣẹlẹ̀ pé nǹkan burúkú máa ṣẹlẹ̀. Nítorí náà mi ò kí ń dá ọkọ̀ dúró ní ojú ònà ní ìdojúkojú. Mi ò mọ bó ṣe ń ṣe. Nítorí pé ó léwu, ó léwu gidi gan. Kì í ṣe nǹkan tí mò ń ṣe, tí mo mọ bó ṣe ń ṣe. Mi ò fẹ́ràn láti máa ṣe kí n máa da ọkọ̀ dúró lọ́nà ní ìdojúkojú. Mi ò mọ bó ṣe ń ṣe. Mi ò ṣe rí. Nítorí pé ó léwu tí èèyàn bá ń ṣe.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Mo fẹ́ràn omi, mo fẹ́ràn ojú omi, mo fẹ́ràn láti máa wọ omi, mo tún fẹ́ràn láti máa wẹ̀ nínú omi. Mo fẹ́ràn láti máa lọ sí ibi tí omi wà kí n lọ máa wo omi yẹn kan, kí n máa wẹ̀ nínú omi yẹn, tàbí kí n máa ṣe nǹkan mìíràn. Ó máa ń jẹ́ kí inú èèyàn dùn tí èèyàn bá lọ sí òkun omi, kó lọ ṣeré, kó mú ẹbí, ati tàrà kọ jáde, kó lọ wo àwọn èèyàn náà tó wà ní ẹẹ́, ẹẹ́, ẹẹ́, etíkun omi. Ó, mo fẹ́ràn láti máa lọ síbẹ̀, mo fẹ́ràn omi. Mo máa ń lọ sí etíkun omi dáadáa torí pé mo fẹ́ràn omi.

Kí ni o máa ń wò nígbà tí o bá lọ sùn? Tí n bá fẹ́ lọ sùn, mo ní àwọn nǹkan tí mo máa ń lò. Mo máa ń lo mosquito net mi láti sùn torí pé mi ò fẹ́ kí àwọn ẹ̀fọn kan jẹ́ mi. Mo tún máa ń lo àwọn, ẹ́ nǹkan, o-o-o ní nǹkan tí mo máa ń gba sára tó máa ń lé àwọn ẹ̀fọn, mo máa ń lo náà nítorí pé mi ò fẹ́ kí ẹ̀fọn jẹ́ mi, kí n má ní malaria, kí n má lọ hospital. Mo tún máa ń lo àwọn nǹkan lójú mi torí pé àwọn nǹkan tó wà lójú mi bí i àwọn eewo àti àwọn mìíràn, mo máa ń lo lójú mi. Mo máa ń lo, mo máa ń fi pa ojú mi kí n tó sùn. O máa ń ṣiṣẹ́ dáadáa fún ojú mi. Àwọn nǹkan tí mo máa ń lò nígbà tí mo fẹ́ lọ sùn nìyẹn.